Rárá o, gúmù ń ṣe nǹkan tí wọ́n lè jẹ. Nítorí gúmù ń ṣe oúnjẹ. Wọ́n máa ń fi gúmù lè àwọn ǹkan níbí bàtà, àbáyé ǹkan mi bí i àwọn ǹkan tí gúmù ń ṣe lè. Torí eyi mi kì í jẹ gúmù. Torí gúmù ń ṣe oúnjẹ lọ́dọ̀ témi. A kan máa ń fi lé ǹkan, ǹkan méjì papọ̀

Èmi jẹ́ni kan tó ṣe wípé mi fẹ́ràn ǹkankan lórí pizza mokàn ma ńjẹ pizza mo ma ńgbádùn pizza ni. Ńtorí ẹ yí pizza bí pizza bá ṣe wá náà ni mo mọ̀ ṣe ma ńgbádùn ẹ. Mo ma ńjẹ gbogbo ǹkan tí mbá ti rí ni mo ma ńjẹ tó bá sá ti jẹ oúnjẹ tàwọn èèyàn ma ńjẹ nítorí torí ná mi kì ńfi ǹkankan sórí pizza mi mo kàn ma ńjẹ pizza bó báṣe rí bó bá ṣe gbé wá náà ni.

Bẹ́ẹ̀ní bẹ́ẹ̀ni mo ní ètò àwọ̀ kọ̀ǹpútà, mo dẹ̀ máa ń lò ó lóore kóòre tí máa fẹ́ ṣiṣẹ́ àbí tí máa fẹ́ ṣẹ̀kínì kan tó yẹ pé mo máa lo kọ̀ǹpútà. Mo máa kan gbé nǹkan mi jáde máa dẹ́ ro ra lọ sin nkan tí mo fẹ́ fi ṣẹ. Mo ní kọ̀ǹpútà ń lé, mo dẹ̀ ní kọ̀ǹpútà tí mo máa ń gbé lọ sí ibi iṣẹ́.

Bẹ́ẹ̀ni mo máa n jẹun nínú ọkọ̀ mi. Nígbà mí tí kò bá ṣá àsìkò fún mi láti dúró kí n fàrá ba lè jẹun, màá kan gbé oúnjẹ sínú ọkọ̀ má dé jẹ tórí mo fẹ́ràn kí n máa jẹun lásìkò. Ṣé gbogbo ìgbà ni mo máa n ní àsìkò láti dúró jẹun lọ́ọ̀tí tì to nígbà mí nínú ọkọ̀ máa kan jẹ nǹkan tí mo fẹ́ jẹ.